Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àti lọ sí ilé ìsẹ̀mbáyé torí pé ilé ìsẹ̀mbáyé ṣe pàtàkì ní èdè Yoruba àti ní ilẹ̀ Yoruba. Ilé ìsẹ̀mbáyé máa ń sọ fún àwọn kan ayé jọ̀ọ́n bó ṣe ṣẹlẹ̀, bó ṣe rí àti àwọn, àwọn nǹkan tó wà lẹ́yìn àwọn ilé yẹn.

Tí ìṣòro bá ti wà ní àárín àwọn ẹlẹgbẹ́ mi, a máa pè wọ́n jáde. A máa sọ̀rọ̀ sí àwọn ènìyàn tí ọ̀rọ̀ bá kàn. A máa wá bí a ṣe máa ṣe àwọn ètò kọ̀ọ̀kan tó máa jẹ́ kí àwọn ìṣòro, ìṣòro yẹń lọ. Àwọn ètò ẹ máa jẹ́ àwọn nǹkan tí a máa ṣe àti nǹkan tó yẹ àti gbogbo nǹkan tí a máa ṣe kí ìṣòro ẹ fi máa lọ pátápátá.

Bí mo ṣe máa ń lo àwọn àkókò mi ní ìgbà ìlà ni pé mò máa ń lọ sí ibi tó dára pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a máa ti máa jọ ṣe àwọn eré tá jọ máa gbádùn ara wa, tá jọ máa jẹun, tá jọ máa mu, tá jọ máa yọ̀ dáadáa sí ara wa.

Bí mo ṣe máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe ni wípé àwọn iṣẹ́ yẹn ni maa kọ́kọ́ bẹ̀rẹ̀ sí màá ṣe torí pé wọ́n ṣe pàtàkì àti torí wípé wọ́n ń yẹ ká kọ́kọ́ ṣe nítorí pé ó tún ṣe pàtàkì. Àwọn iṣẹ́ àkànṣe yẹn ni wípé a máa ṣe létòlétò, a máa ṣe létòlétò díẹ̀díẹ̀ títí ta fi máa ṣe bóye kó ṣe rí àti bóye ká ṣe ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn nítorí pé ó ṣe pàtàkì kí a fi máa ṣe ìsọdọ̀tun ọkàn tí àwọn nǹkan bá ti ṣẹlẹ̀ tí nǹkan ó yẹ kó, tó yẹ ká gbàgbé a máa ṣe ìsọdọ̀tun ọkàn torí pé ó ṣe pàtàkì kí a jẹ́ ọkàn wa di tuntun kí a lè bá ní ààyè àti gba àwọn nǹkan mìíràn ní ọkàn ara wa.